Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó kù nítorí pé kò da kí oúnjẹ máa ṣòfò àti wípé oúnjẹ tí ó kù tí ènìyàn bá ṣe ìtọ́jú rẹ̀ dáadáa tí ó sì gbé pa mọ́ síbi tí ó yẹ tí ó jẹ́ pé àwọn nǹkan tí kò yẹ kó máa kó sínú rẹ̀ bíi eṣinṣin, aáyán àti àwọn nǹkan mìíràn kò fọwọ́ bà á tí a sì ṣe tí ó jẹ́ pé ó ibi tí a gbé sí ó bá ìlera tó péye. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ irú ẹ tí ó bá ṣẹ́kù.

Ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi máa ń gba ogójì ìṣẹ́jú sí wákàtí kan. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ ibi tí yóò naṣẹ̀ díẹ̀ tí mo bá lo ọ̀kadà èyí tí a mọ̀ sí alùpùpù, ó máa gbà tó bí ogójì ìṣẹ́jú, but tí mo bá gun mọ́tò ọ lọ́kọ̀ èrò, ó máa gbà bí wákàtí kan. Ní ìgbà mìíràn, mo máa ń gbé ọkọ̀ èrò, ìgbà mìíràn mo dẹ̀ máa ń gbé alùpùpù. Ó wà ní orí bí èyí tí mo bá kọ́kọ́ rí àbí èyí tí owó mi bá ká torí lílo alùpùpù wọn dírẹ̀, owó rẹ̀ pọ̀ dírẹ̀ ju lílo ọkọ̀ èrò lọ. Ìgbà mìíràn, ìgbà mìíràn mo dẹ̀ máa ń rí àwọn tó máa ń gbé mi lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n kò wọ́pọ̀.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń pẹja dáadáa. Ní ilẹ̀ Yorùbá a máa ń pe ohun tí a fi máa ń pẹja ní ìwọ̀ tàbí awọ̀n. Ìwọ̀ jẹ́ nǹkan tí ó ní okùn tínrin ti a wá fi irin kíkọ́rọ́ kan sí lẹ́nu. Èyí ni a fi máa ń fi ǹkan tí ẹja lè jẹ kọ́. Tí ẹja bá ti gbemì kí ní irin kíkọ́rọ́ yẹn, a kọ ẹja lẹ́nu. Awọ̀n ni, awọ̀n jẹ́ bí tí a mọ̀ sí net tí ó tóbi, tí ó fẹ̀, tí a máa ń ná àán sí àárín omi. Tí ẹja bá ti gba inú àwọn yìí kọjá, tí orí wọn bá ti kọ́ ihò àwọn net yìí, a mọ̀ wọ́n kalẹ̀ tí wọn ò ní lè lọ. Ọ̀nà mìíràn tí a tuń gbà pa ẹja nìyẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Ṣùgbọ́n wíwọ ohun ọ̀ṣọ́ mi dá léèrí òde tàbí ibi iṣẹ́ tí mo máa ń tí mo bá fẹ́ lọ tàbí ibi tí mo bá fẹ́ jáde lọ bó yá bí ohun ọ̀ṣọ́ òde ìgbéyàwó yàtọ̀ sí ti òde o ọjọ́ ìbí. Bẹ́ẹ̀ sì ni yí yàtọ̀ sí a fẹ́ lọ ṣe a fẹ́ lọ gbafẹ́ pẹ̀lú ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí wa. Wíwọ ohun ọ̀ṣọ́ dára púpọ̀, ó máa ń jẹ́ kí wọ́n pọ́n ènìyàn lé. Bẹ́ẹ̀ sì ni ó máa ń jẹ́ kí won rí ènìyàn ní ìrí àlàáfíà àti ìrí tí ó jọni lójú.

Bẹ́ẹ̀ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà mìíràn, iṣẹ́ ọ̀fẹ́ máa ń mú kí ìbáṣepọ̀ àti ìgbọ́ra ẹniye tó gún gére wà láàárín ẹni tí ó ń ṣe iṣẹ́ àti oníbàárà rẹ̀. Nígbà mìíràn, iṣẹ́ ọ̀fẹ́ ó máa ń ṣí ọ̀nà púpọ̀ fún ẹni tí ó ń ṣe iṣẹ́. Kó n ṣe wípé iṣẹ́ ọ̀fẹ́ yẹn jẹ́ iṣẹ́ tí eyan máa ma ṣe. Àwọn iṣẹ́ mìíràn wà tó jẹ́ pé o nílò láti gba owó ṣùgbọ́n o nílò láti ṣe é láti fi ṣí ọ̀nà síwájú àti láti mú kí ìbáṣepọ̀ ìwọ àti oníbàárà rẹ kó gúnrégé. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ ọ̀fẹ́ mìíràn wà tí ó jẹ́ pé ó máa ṣíná fún ọ̀pọ̀ oníbàárà láti wá torí èsì iṣẹ́ rẹ̀ ò ní yóò pé oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún ní èyí tí ó jẹ́ pé ó jẹ́ ohun ìwúrí fún àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni láti tún ti múra sí iṣẹ́ àti láti ṣe iṣẹ́ mi dáradára. Ni ìgbà mìíràn tí àkókò iṣẹ́ bá parí tí iṣẹ́ wa kò sì tí ì parí ní ọjọ́ náà, àwọn òṣìṣẹ́ mi máa ń ṣe iṣẹ́ títí títí pẹ̀lú àkókò mi tí wọ́n ó fi àkókò wọn ní àkókò àfikún láti lè parí iṣẹ́ náà kí ọjọ́ náà tó lọ. Èyí máa ń mú orí mi wú tí ó sì máa ń fún mi ní ìdùnnú láti ṣe owó àfikún fún àwọn òṣìṣẹ́ mi. Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní “kú iṣẹ́ ló mú orí iṣẹ́ yá”.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúnlo nǹkan pẹ̀lú àwọn nǹkan tí ó bá ṣe ṣe pẹ̀lú àtúnlo. Nítorí àwọn nǹkan mìíràn wà tó jẹ́ pé tí o bá ti lò ní ẹ̀ẹ̀kan kò ṣe é tún lo mọ́. Àtúnlo nǹkan bí aṣọ wíwọ̀, bàtà wíwọ̀ àti àwọn ohun ǹkan mìíràn tí a lè lò ní àtúnlo. Nítorí pé àwọn ǹkan àtúnlo yìí máa ń dín ìnáwó wa kù, bẹ́ẹ̀ sì ni ó máa ń dín wàhálà àti tún ti ra ohun mìíràn kù. Bẹ́ẹ̀ sì ni àtúnlo nǹkan máa ń fi, máa ń fi pàtàkì owó tí a fi rà hàn pẹ̀lú pé owó wa sì tún ń ṣiṣẹ́ lọ. Àtúnlo nǹkan máa tún jẹ́ kí nǹkan lọ geere, bẹ́ẹ̀ sì ni kí ènìyàn mọ nǹkan lò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun. Àkọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹun, màá fọ ọwọ́ mi dáradára. Màá sì rí pé ibi tí mo ti fẹ́ jẹun ó jẹ́ ibi tí ó ní ìmọ́tótó fún ìlera ara mi. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí mo bá ti ń jẹun, mi ò kí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ò kí ń kọrin. Màá sì rí pé omi wà ní ẹ̀gbẹ́ mi dáradára. Tí mo bá ń jẹun lọ́wọ́ mi ò kí ń dìde láti lọ ṣe nǹkan mi kì ń padà sí ìdí oúnjẹ yẹn. Màá rí pé àsìkò oúnjẹ yẹn fún àsìkò oúnjẹ. Tí mo bá wá jẹun tán, màá kó abọ́ mi lọ sí ibi tí màá ti fọ tí màá sì rí pé ó mọ́ tónitoni. Màá dẹ̀ fọ ọwọ́ mi dáradára. Ní ẹ̀yìn náà mo tó máa máa ṣe nǹkan mìíràn tí ó bá kú.

Bẹ́ẹ̀ni ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn nítorí pé ibùsùn mi dára. Ó dà jẹ́ ohun tí ó máa ń mú ìdẹ̀kùn àbí ìdẹ̀rùn àti àlàáfíà bá mi tí mo bá sùn lórí rẹ̀. Kó ṣe ibùsùn èyí tí ó máa ń jìn ní àárín tí ó máa ń mú ara ró nìyàn. Bẹ́ẹ̀ sì ni ó máa ń rọrùn fún mi nítorí pé ibùsùn mi súnmọ́ ojú fèrèsé ní èyí tí atẹ́gùn tútù máa ń fẹ́ wọlé dáradára. Bẹ́ẹ̀ tún ni ó tún rọrùn fún mi. Yàrá ibùsùn mi wà ní òkè ní orí ilé olókè méjì. Ní èyí tí ó tún mú kí atẹ́gùn àlàáfíà máa fẹ́ sí mi dáradára.

Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń wà nínú ilé ní ìdákẹ́jẹẹ́jẹ́. Ìgbà yìí máa ń tura dáradára tí ó sì máa wà fún àsìkò láti kọ́ nǹkan tàbí láti ṣe nǹkan ní àìsí wàhálà tàbí láìsí ìdààmú. Ìgbà yìí máa ń ràn mí lọ́wọ́ láti lè kọ́ nǹkan yékéyéké tàbí láti ṣe iṣẹ́ ní ìrọ̀rùn. Tí òjò bá ń rọ̀, mo ní láti wà lábẹ́ òrùlé kí òjò má ba à pa mí láti sá fún òtútù nítorí ìlera ara mi. Tí òjò bá sì ń rọ̀, ó máa ń fún ni ní àǹfààní láti lè ṣe iṣẹ́ inú ilé bẹ́ẹ̀ sì ni a bí láti lè kọ́ ẹ̀kọ́ tuntun tàbí láti lè fi ọwọ́ ṣe nǹkan tí ó máa ń jọni lójú tàbí jọjú ní gbèsè.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìpàdé orí fóònù dáradára. Àkọ́kọ́, ó máa ń dènà ìjàmbá ìgòkè ìgodo láti lọ àti láti bọ̀ nílọ̀ sí ìpàdé òní ojúkorojú. Ìpàdé orí fóònù jẹ́ èyí tí ó rọrùn, bẹ́ẹ̀ sì ni kò sí ibi tí ènìyàn wà tí ẹ́ kò tí lè ṣe é, bẹ́ẹ̀ sì ni ó fún kaluku ní àǹfààní láti sọ èrò ọkàn rẹ̀, àti pé ìpàdé orí fóònù rọrùn dé bi pé owó péréte ni wọ́n lò láti fi ṣe ìpàdé tí kò sì tó owó ìrìnkèrindò ti àlọ́ àti àbọ̀ fún ìpàdé ojúkorojú.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ tí ó bá ara mu àti èyí tí ó tún bá ìgbà mu, ní èyí tí ènìyàn bá wọ̀ tí ó má a ṣàpẹẹrẹ ènìyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Mi ò fẹ́ràn aṣọ tí a fún tinitini tàbí èyí tí a yà bí ìgbà tí ènìyàn wọ àkísà. Aṣọ tí ó bá fi ará lè díẹ̀ tí ó tóbi tí kò nímú ìnira lọ́wọ́ àti èyí tí ó balẹ̀ tí ó bo apá bo ẹsẹ̀ dáradára ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo fẹ́ràn láti máa wọ aṣọ èyí tí ó má a ṣàfihàn ènìyàn bí alákọ̀wé àti aṣọ tí ó má a ṣàfihàn ènìyàn bí ọmọlúwàbí.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Nítorí pé cloud jẹ́ ibìkan tí a lè tọ́jú àwọn fáìlì wa sí tí kò ní sí ìfòyà àti ìbẹ̀rù pé ó máa sọnù tàbí ó máa di àwárí. Cloud máa ń ran ni lọ́wọ́ láti fi fáìlì pamọ́ ní èyí tí ó tún jẹ́ pé tí o bá pàrọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ, wa gbé cloud rẹ ti àtijọ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tuntun. Ní èyí tí wa ṣe àwárí àwọn fáìlì rẹ láìsí wàhálà àti ìdààmú.

Bẹ́ẹ̀ni mo máa ń ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì ní èyí tó sì fún mi ní eṣì rẹ̀ rẹ̀. Ríra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì rọrùn gan ní èyí tó sì jẹ́ pé kò sí ìdààmú ìgòkè ìgodo láti wá nǹkan tí o fẹ́ rà lọ sí ọjà pẹ̀lú ohun kan tí o fẹ́ rà gan ni o máa rí ní orí Íńtánẹ́ẹ̀tì ní èyí tó sì mú àdinwo bá ọjà tí o fẹ́ rà. Ríra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì jẹ́ ìrọrùn bẹ́ẹ̀ sì ni ó mú ìbáṣepọ̀ tí ó dánmọ́nrán àti ìgbàgbọ́ nínú ara ẹni láàárín ohuntaja àti ohunraja ní orí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa ní gbogbo ìgbà láti lọ jọ́sìn àti láti ṣe ìdúpẹ́ fún Ọlọ́run Elédùmarè. Mo máa ń lọ sí ilé ìjọsìn láti fi ìmọ̀ oore hàn nínú ayé mi àti láti jẹ́ kí n ní ìgbàgbọ́ kíkún àti ẹ̀mí kíkún àti láti ní ìfisìn àti ìfijìń kikun nínú Ọlọ́run. Lílọ sí ilé ìjọsìn nígbà mìíràn, mo máa ń lọ sí ilé ìjọsìn nígbà mìíràn láti gba àdúrà, kún àdúrà àti láti ṣe iṣẹ́ oore fún Ọlọ́run. Lílọ sí ilé ìjọsìn jẹ́ nǹkan tí ó mú mi gbàgbọ́ wípé kò sí bí ìṣòro náà ti lẹ́wù kó tó dídara ní yoò gbẹ́yìn rẹ̀. Lílọ sí ilé ìjọsìn mú ìbáṣepọ̀ kíkún àti ìfẹ́ láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn olùjọ́sìn tí ó sì mú wa mọ ara wa àti láti ṣe ìwúlò fún ara wa.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí pé ó àfààní ńlá ni fún mi láti mú kí ilé-iṣẹ́ mi dàgbàsókè àti láti jẹ́kí ọ̀pọ̀ ènìyàn ìlú àti oníbàárà mọ̀ nípa iṣẹ́ mi. Bẹ́ẹ̀ sì ni a sì tún fún mi ní àfààní láti lè rí ìdàgbàsókè àti, a ti lè rí ìdàgbàsókè nínú iṣẹ́ mi. Fí, mí fífẹ iṣẹ́ sí ìlú mìíràn tún máa ń fún ni ní àfààní láti fún àwọn tí kò níṣẹ́ ní iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ó máa ń mú ìdàgbàsókè bá òṣìṣẹ́, ẹni tó níṣẹ́ àti ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mò máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí mò bá ń mú nǹkan mumu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mumu tí ó wà ní inú ìgò àbí inú ike tóbi ju ẹnu lọ ní ìgbà mìíràn. Ọ̀pá yìí máa ń ṣe iṣẹ́ tàbí àǹfààní fún ẹni láti lè mú nǹkan tí ó wà nínú ìgò tàbí páálí tàbí inú ike ní ìrọ̀rùn tí kò sì ní wàhálà tàbí ìdààmú nínú. Ọ̀pá yìí mú ìrọ̀rùn bá ènìyàn láti lè rí nǹkan náà mú dáadáa.

Mo máa ń mu omi tó pọ̀ dáadáa ní ojúmọ́ ní ìgbà mìíràn bí i lítà mẹ́fà tàbí lítà márùn-ún sí méje. Nítorí pé mímu omi dáradára ṣe àǹfààní fún ara púpọ̀. Ní ìyí tí ó máa ń mú kí ara wà ní àlàáfíà kí ara sì ji pépé mímu omi ó ṣiṣẹ́ gan. Yorùbá bọ̀ wọ́n ní akìbomi sọ́tà, omi labú wẹ̀, omi labú mú. Kò sí ohun tí a fẹ́ ṣe tí a kò ní lo omi. So omi jẹ́ nǹkan pàtàkì lára ohun tí Ọlọ́run ṣẹ̀dá tàbí dá. So mímu omi dáradára ní ojúmọ́, ní àárọ̀, ní ọ̀sán, tí a bá jẹun àti ìgbà tí òrùgbẹ́ bá ń gbẹni ó dára. Bẹ́ẹ̀ sì ni ó ṣe àǹfààní fún ìlera ara ọmọnìyàn.